Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Mo máa ń gbé àpò ẹ̀yìn nígbà tí mo bá lọ ibi iṣẹ́ torí pé kíni inú àpò ẹ̀yìn ni mo máa ń gbé oúnjẹ sí, bẹ́ẹ̀ ni omi àti àwọn nǹkan tí màá máa lọ ibi iṣẹ́ inú àpò ẹ̀yìn màá ń gbé sí. Àpò ẹ̀yìn mi ó jẹ́ kọ́lọ̀ ti sójà, àmọ́ mo wọ̀ ẹ́ bí màá ṣe jí i tí ìyàwó mi tó jẹ́ pé black ni. Ìgbà ẹ́ òun wú lò púpọ̀ torí pé kíni òní tó pẹ́ rù sí, tó sì búra rẹ̀ lásìírí tí ó sì gbogbo ẹ̀yìn tí ó sì gbogbo ohun tó wà lọ́wọ́ rẹ̀. Àpò ẹ̀yìn jẹ́ ǹkan kan tó wú lò púpọ̀ torí jẹ́ ǹkan tó jẹ́ pé kí o bá sí, a ò ní lè gbé oúnjẹ. Bẹ́ẹ̀ ni heater àtàwọn ǹkan yòókù tí mo máa ń gbé lọ ibi iṣẹ́, inú àpò ẹ̀yìn mo máa ń gbé wọn sí. Àpò ẹ̀yìn yóò sì jẹ́ ǹkan tó yọ̀ pọ̀ tẹ́lẹ̀ ní ìlú Nàìjíríà, àmọ́ níìsín, bá tí ẹ bá gbówo rẹ̀ bá ye, ó ti di ǹkan tó ní agbára. Tán, kí wọ́n máa ba ṣe ìmúra, kí wọ́n máa búye lásìí, wọ́n fọwọ́ kun bí wọn kò fọ́ o kun, kò jẹ́ ǹkan kan tí ó jọ́ ẹ́ lójú.

Ṣé owó tí ó ń gba dára tó? Owó tí mo ń gba níbi wo? Ṣé níbi iṣẹ́ labor mi ni? Àbí níbi iṣẹ́ ọjà? Ó depend lórí ibi tẹ́ ba ti bi èrè. Tẹ́ ba ní owó tí mo ń gba ó dára tó báwo. Bó ṣe yẹ ẹbọ ń ga kó jẹ́ ẹlẹ́ra fún anu. Ṣùgbọ́n nǹkan kan yàtọ̀, gbogbo nǹkan sì ló ní ọ̀nà ọ̀tọ̀ootọ̀ jíjẹ ní tètò.

Àjọ̀dún wò ní o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù náà ni àjọ̀dún ọdún ńlá tàwọn Mùsùlùmí. O jẹ́ àjọ̀dún tó ń jẹ́ pé àwọn èèyàn máa ń múra láti fi ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ kalẹ̀ wá torí pé kíni ń ò pàdé àwọn ẹni tó ti tó ọdún kọ̀ọ̀kan tí wọn ò pàdé ara wọn. Bẹ́ẹ̀ sì ni ẹran wà tí wọn ó pa kalẹ̀ fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kan ni ó mọ̀ àjọ̀dún Nàìjíríà, àjọ̀dún tó wùnyì, àjọ̀dún tó jẹ́ àwọn mí ni ó tún máa ń lọ Makka, wọ́n máa ń lọ jùkọ̀ fún ìṣọ́ wọn sílẹ̀ lọ́jọ́ sí. Àjọ̀dún tó wù mí gẹ́gẹ́ bí kíni ń rí pé àwọn èèyàn máa ń wá, wọn sì máa ń fi sí ọkàn. Bẹ́ẹ̀ ni àfẹ́fẹ́rẹ́, àjọ̀dún tí ó kún wọn lọ́wọ́.